Ṣé o mọ̀ n fi ipara sara? Ipara sara, ó jẹ́ ǹkan tí mi ń fi sara tẹ́lẹ̀, àmo níìsín mọ́n n fi sara gídígan torí pé kí ni, torí pé a sì kò táwà, a sì kò ẹ́run ní. Aró funfun ni yóò rí bí ẹni tí ó wẹ̀ fún ogún ọdún, tọkú si ẹ kí ènìyàn máa rí bẹ́ẹ̀ káì máa mọ̀ pé àbó sì mú yẹn.

Gíga tó, ga tó, gíga tí mo ga ó pọ̀ gidi gan, kó dàá mó tó six feet, bẹ́ṣẹ́ rí mi. Ọmọ ga ẹsẹ̀ ẹ̀gún ni. Tí mo bá gbá defender báyìí ga wọ̀, tí bá gbá mí fi báyìí, bọ́ọ̀lù kì í lè lọ. Àwon eyan ní kí máa gbá basketball, àmọ́ basketball o sì nínú eré tí mo fẹ́. Gíga tí mo ga ó pọ̀ gidi gan. Ọmọ ga ẹsẹ̀ ẹ̀gún ò n ními.

Nígbà wo ni o kẹ́yìn ń fọ̀? Wẹ̀ lè gba ọ́ ní mo kẹ́yìn ń fọ́, nǹ rò bí mo understand in tẹ́ so àbí mo fo sókè lẹ́wi ni. Mo ti sán láti àdìgbà tí mo ti bẹ̀rẹ̀ Yorùbá lati akókó pé ó ní àwọn ǹkan mí tó jẹ́ pé àti spell rẹ̀ ó nira ní ọ̀dọ̀ yín. Mi ò mọ̀ bí ẹ ṣe kọ dé.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? À, ilé ìkàwé tí a ń pè ní library. À, láti ìgbà tí mo ti wá ní secondary school, kò sí ilé ìkàwé púpọ̀ ládùúgbò wa, ṣùgbọ́n díè tó wà náà kò le káàdí wa. Àbí pé a ti lọ ilé ìkàwé ọ̀la ní Níìsì. Kúmọ́ fóònù ti wà, nẹ́tíwọ́ọ̀kì wà, àwọn mìíràn ń kàwé ní orí fóònù wọn ní Níìsì.

Ṣé o máa ń ṣe yoga? Yoruba tó rí yìí boya o ṣi inu àwọn tó mọ̀ sí yọ́ọ̀sì torí pé kì í ṣe nnkan kan tó wù mí lọ títí. Ṣùgbọ́n ọpọlọpọ èeeyàn yoo máa sọ̀rọ̀ n pa gangan rẹ, èmi kò mọ gbọ́ wọn ni. Kí máa ṣe ẹ má parọ́ gan, ìgbà mí gan an mọ́ n sọ fún eńi yen pe nti ẹ mo n to mean ni.

Nígbà wo ni o keyìn ní ààlà burúkú? Ah! Ààlà burúkú o tipẹ́, èmi máa ń ṣe àdúrà kí n tó sùn. Ti èèyàn ba sì ṣe àdúrà, gbogbo àwọn ààlà burúkú burúkú èèyàn ò ní í ṣe. Kò sí ń tọ́ kan mí pẹ̀lú àwọn ààlà burúkú burúkú torí pé kí nìí, mo máa ń ṣe àdúrà kí n tó lọ sùn.

Ìgbà mélòó ni ọ máa ń wọ ojú àwòrán? Ojú àwòrán te ri yìí, gbogbo ìgbà ni mo máa ń wọ ojú rẹ̀. Ó sì jẹ́ nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ ara mi gan, torí pé kí ni kí ṣe? Nkan tí o ye ki eeyan máa ṣe koju eeyan máa wà lórí screen n gbogbo ìgbà. Akan mọ̀ ọmọ ojú dùnyan ni bẹ́ẹ̀ ni a sì mú ara rẹ̀ wá. Àmọ́ pé ìgbà mélòó ni mo máa ń wọ ojú àwòrán lójoojúmọ́ yẹn, tọ́ kí n se nkan tí mo lè ka ẹ̀ meeló nìí?

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Ẹ̀rọ tuntun máa ń wá ní base on environment tí mo bá wà nígbà kan. Nígbà tí mo bá wà láàárín àwọn engineer, ẹ̀rò tuntun máa wá ní lórí pé kí ni a fẹ́ kíkẹra Tí mo bá wà láàárín àwọn ará àdúgbò wa, ẹ̀rọ tuntun máa wá ní pé lórí pé bó ní a ṣe fẹ́ tún àdúgbò se àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotíìnì? À, ohun mímu pirotíìnì ni mo fárọ̀ fún ẹ diẹ, òní mi ò mọ̀ pé ń ṣàn bàárì. Boya awon ohun mímu tí a ní dá ṣi nú ìgò ni ẹ nso ni, àbí ò ko yemi? Ki máa pàrọ̀ fún ẹ.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Ìdúnadúrà jẹ́ ǹkan tó jẹ́ pé, àììmọ̀ ní ọgbọ́n rẹ̀ púpọ̀. Nígbà tí mo bá lọ ọjà, ní ìṣẹ́ tó dọ́jà máa béèrè ló ni wọ́n ń tà ǹkan. Nígbà tí mo bá dọ́dẹ́ ǹkan tí ń tà bí ó bá dákọ́ wí owó rẹ̀ fún mi, mi ò ní nà. Àmọ́ nígbà tó wá pé owó tó ju tó rẹ̀ lọ, èmi ló sì pín sí méjì. Máa sì gbé ìdúnadúrà mi lórí ẹlẹ́hùn.

Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni o ń lò? É tọ́, eléyìí dé, kò yé mi púpọ̀ ní ohun tí ẹ ń sọ. Bí iṣẹ́ lẹ ń sọ ni, bí i ìgbọ̀nsẹ̀ ni, mi ò lè sọ toripé kíni ìgbọ̀nsẹ̀ tí emi mọ̀ ó yàtọ̀ sí context tí ẹ lò ń bí.

Ṣé o máa ń wọ ìbọrùn? Ìbọrùn obìnrin ni o ń wọ ìbọrùn ọkùnrin sì le ní. So ìbọrùn jẹ́ ǹkan tí àwọn obìnrin máa ń wọ. Kódà àwọn obìnrin ọ̀dọ́ tí wọ́n gan wọ ìbọrùn máa ń ìjabu ní wọ́n wọ torí pé kí ni òun ló ń ṣe ìjabu bo gbogbo ara bí ó ṣe fẹ́ dàbò ara. Nígbà tí ọkùnrin bí èmi bá lò ìbọrùn, wàhálà de nu.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Mo ní ìrora gidi gan nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, torí pé kí ni ọ̀rọ̀ t'èèyàn ó sọ tí kò ní dùn mọ́ Abí tí wọ́n o sọ sí ti ó ní dùn mọ́. Oyẹ́ ko jẹ́ ohun tí ohun náa o màa sọ sí àwọn ènìyàn. Òyẹ́ kí èèyàn mọ ohun tí ó máa sọ sí àwọn ènìyàn dáadáa.

Ṣé o ti dúró lọ ẹ̀rọ ayárabíàṣẹ fún ọjọ́ karí? Mi ò dúró lọ ẹ̀rọ ayárabíàṣẹ fún ọjọ́ karí torí pé náà kò sí àǹfààní. Dídúró lílọ, ìwúlò rẹ̀ ó pọ̀ ju aìwúlò rẹ̀ lọ, ṣóòjọjúmọ́ ni mò ń lo ẹ̀rọ ayárabíàṣẹ.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà rẹ? Mi ò kíì jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi nítorí pé kò sí-- ko necessary. Onikalulu jẹ oúnjẹ tiẹ yóò si ran ti ó rà yoo maa lo ile. Kíni àbòro maa bàárà wa jẹun ní ọjà tó jẹ́ pé n tí ká luku fẹ́ran tó fẹ́ jẹ yàtọ̀ sí íra wọn.